Bẹ́ẹ̀ni, mo mọ díẹ̀ nípa bí a ti ń yàwòrán ṣùgbọ́n èmi kì í ṣe ọlọ́gbọ́n púpọ̀ nínú rẹ̀. Láti yàwòrán túmọ̀ sí pé ẹni máa ń fi brush àti àwọ̀ ṣe àwòrán kan lórí paper tàbí canvas. Ó nílò ìfaradà àti talent torí pé kì í ṣe ohun tó rọrùn. Nígbà tí mo wà ní ilé ìwé ní ìgbà àtijọ́, wọ́n ti kọ́ wa díẹ̀ nípa rẹ̀ ní class fine art. Mo rántí pé a ti yàwòrán igi, àwòrán àwọ́sánmọ̀ àti àwòrán landscape kan. Èyí tí mo ṣe kọ́ dára púpọ̀ nítòótọ́ ṣùgbọ́n ó jẹ́ fún mi láti gbìyànjú. Àwọn ẹni tí mo bí a ti ń yàwòrán dáadáa máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú sketch kékeré láti tọ́jú àbàwọ́n. Wọ́n sì máa ń yan àwọ̀ tó bá ara wọn mọ. Wọ́n tún máa ń lo àwọn techniques bíi shading, blending àti layering láti jẹ́ kí àwòrán náà jọ ohun ti wọ́n yà. Mo ní ọ̀rẹ́ kan tí mo mọ̀ tó mọ bí wọ́n ti ń yàwòrán púpọ̀. Ó máa ń ta àwọn àwòrán rẹ̀ fún àwọn ènìyàn. Nígbà tí mo bá wo àwòrán rẹ̀, mo máa ṣàkíyèsí bí ó ṣe fi ọwọ́ rẹ̀ ṣẹ̀dá àwọn nǹkan tó lè wa gan. Ṣùgbọ́n fún èmi, mo kàn fẹ́ràn láti wo àwòrán ju pé kí n yà lọ.

Mo kẹ́yìn ìpàdé àwọn ọ̀rẹ́ mi ní ọjọ́ Saturday tó kọjá. A péjọ pọ̀ ní ilé oúnjẹ kan tó wà ní Victoria Island láti jẹun àti láti máa sọ̀rọ̀. Ó ti pẹ́ tí a ti rí ara wa gan, ǹkan bí oṣù mẹ́ta, torí pé gbogbo wa ló ń ṣiṣẹ́ takede, kò sì sọ̀rọ̀ láti kọ̀ sí ṣọ sí irọ̀ láti pàdé. Nítorí náà, a pinnu pé ká pàdé ní ibi talo yẹn láti catch up. A jẹ oúnjẹ ìrẹsì àti ẹran màlúù. Oúnjẹ náà dùn gan. Lẹ́yìn tí a jẹun tán, a jókòó fún bí wákàtí méje ká lè sọ̀rọ̀ nípa bí iṣẹ́ ṣe ń lọ àti nípa àwọn ìdílé wa àti àwọn plans tá ní fún ọjọ́ iwájú. A A rẹ́rìn-ín púpọ̀ nígbà tí a rántí àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ nígbà tí ó kọjá. Ọ̀kan lára àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ nípa ìgbéyàwó rẹ̀ tó ń bọ̀. Gbogbo wa sì bayọ̀. A A yàn pé a máa pàdé lẹ́ẹ̀kan lọ́sẹ̀sẹ̀ báyìí kí a má ba ṣe jẹ́ kó pẹ́ títí torí pé ìbáṣepọ̀ rẹ̀ ṣe pàtàkì gan. Láti pàdé àwọn ọ̀rẹ́ mi tí mú inú mi dùn gan, ó sì fún mi ní agbára tuntun fún ọ̀sẹ̀ tó ń bọ̀.

Láti mú àwọn èrò tuntun wá máa ń ṣòro díẹ̀ nígbà mí, ṣùgbọ́n mo ní àwọn ọ̀nà tí mo máa ń gbà. Ni àkọ́kọ́, mo fẹ́ràn láti ronú jinlẹ̀ nípa nǹkan nígbà tí ara mi bá balẹ̀, bí i nígbà tí mo bá ń rìn kiri tàbí nígbà tí mo bá jókòó. Nítorí pé ojú mi kò rí nǹkan. Àkókò yìí máa ń jẹ́ kí èrò tuntun máa wá sórí mi láì rò tẹ́lẹ̀. Mo tún fẹ́ràn láti kà ìwé àti àwọn articles lórí Íńtánẹ́ẹ̀tì torí pé wọ́n máa ń fún mi ní inspiration. Nígbà tí mo bá ka nípa bí àwọn ènìyàn mìíràn ṣe ń yanjú ìṣòro wọn, ó máa ń fún mi ní èrò nípa bí èmi gan-an ṣe lè ṣe nǹkan tuntun. Mo máa ń wo àwọn fídíò lórí YouTube pẹ̀lú, pàápàá àwọn TED Talks àti documentaries tó ń sọ̀rọ̀ nípa innovation àti creativity. Láti bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ pẹ̀lú máa ń ràn mí lọ́wọ́. Nígbà tí a bá jókòó, pàápọ̀, tí a sì fi ọ̀rọ̀ wa ni ara wa, àwọn èrò tuntun máa ń jáde. Ẹnìkan lè sọ nǹkan tó yóò mú kí mo ronú ní ọ̀nà tuntun. Mo tún gbìyànjú láti máa ṣe àwọn nǹkan tuntun, boyá láti kọ́ skill tuntun, tàbí láti lọ síbi tuntun, tàbí láti pàdé àwọn ènìyàn tuntun. Gbogbo ìrírí yìí máa ń fún mi ní perspective tuntun tó máa ń mú èrò tuntun wá. Kókó rẹ̀ ni pé kí ẹni máa jẹ́ kí ọkàn rẹ di títì kí o sì ṣí í sílẹ̀ fún àwọn ànímọ́ tuntun.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ nígbà gbogbo. Ó sì ti di apá kan tí ó ṣe dress code mi. Ago tí mo ń wọ̀ báyìí ni Casio tó rọ̀ tí kò sì gbọ́wọ́lórí púpọ̀. Mo ra ní Computer Village ní Ìkẹjà fún ọdún mẹ́ta sẹ́yìn. Ó sì ń ṣiṣẹ́ dáadáa títí di òní. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó rọrùn, ó sì dùro púpọ̀. Ó ní digital display tó máa ń fi àkókò, date àti alarm hàn. Mo máa ń lò fún gbogbo nǹkan. Láti mọ àkókò nígbà tí mo bá ń ṣiṣẹ́, láti ṣe àmúlò àkókò mi dáadáa àti láti fi ṣe style. Nígbà mìí, àwọn ènìyàn máa ń wọ fóònù wọn láti mọ àkókò. Ṣùgbọ́n mo fẹ́ràn ago ọwọ́ torí pé ó yára láti wọ̀. N kò sì ní láti mú fóònù jáde. Mo ní ète láti ra ago tuntun kan tó dára si ní ọjọ́ iwájú. Bóyá smartwatch tí yóò le ní àwọn notification, tí ó lè máa track steps mi lójoojúmọ́. Ṣùgbọ́n fún báyìí, èyí tí mò ń lò yìí ti tó mi. Ó ṣì ṣe kédere. Mo máa ń gbà á mọ́ òòrùn lálẹ́ kí bátírì rẹ̀ le pẹ́. Láti wọ ago ọwọ́ jẹ́ ohun tí ó ṣe irú gan. Ó sì ń rán mi lọ́wọ́ láti wà lórí àkókò ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínúu ẹ̀rọ ìgbésókè lẹ́ẹ̀kọ̀kan. Ó dá lórí bí ìrìnàjò náà ṣe gùn tó àti bóyá ẹni náà fẹ́ sọ̀rọ̀. Nígbà kan, ìrìnàjò ní ẹ̀rọ ìgbésókè máa ń kúkúrú gan, bóyá ìṣẹ́jú kan tàbí méjì péré. Nítorí náà, mo kàn máa ń kí wọn láti kaàró tàbí láti sàán wo, mo sì máa ń dákẹ́ jẹ́. Ṣùgbọ́n nígbà mi, pàápàá tí ẹ̀rọ ìgbésókè náà ò bá pọ́ ń díẹ̀, àwọn ènìyàn máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀. Wọ́n lè sọ̀rọ̀ nípa ojú ọjọ́, nípa traffic tàbí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílùú wa. Mo máa ń dáhùn pẹ̀lú ètò torí pé mo gbà pé ó dára láti jẹ́ ọmọlúwàbí. Ẹ̀yìn kan mo pàdé man kan nínú ẹ̀rọ ìgbésókè, a sì sọ̀rọ̀ nípa iṣẹ́ àti bí ǹkan ṣe ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè wa. Ìrìnàjò náà gùn díẹ̀ ṣùgbọ́n bí ǹkan bí ìṣẹ́jú márùn-ún ni, nítorí náà a kò ní àkókò láti sọ̀rọ̀ púpọ̀. Ṣùgbọ́n mi ò kí ń fẹ́ràn láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ púpọ̀ jù nínú ẹ̀rọ ìgbésókè torí pé àwọn kan fẹ́ràn láti wà nínú ìdákẹ́jẹ́, wọn kò sì fẹ́ kí ẹnikẹ́ni yọ wọ́n lẹ́nu. Wọ́n máa ń ka àmì ìrísí wọn. Bí wọ́n bá wo, ehn, fóònù ẹlẹ́tí tàbí tí wọ́n bá wo fóònù wọn, mo máa ń mọ̀ pé wọn kò fẹ́ sọ̀rọ̀, mo sì máa ń fókọ̀s lórí ǹkan tó dá sí ọ̀rọ̀ tèmi. Ṣùgbọ́n bí wọ́n bá fi ojú wò mi tàbí tí wọ́n bá rẹ́rìn-ín, mo máa ń kí wọn a sì lè máa sọ̀rọ̀ díẹ̀.

Láti ṣètò àwọn iṣẹ́ àkànṣe jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì torí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti parí iṣẹ́ ní àkókò tó yẹ. Ohun tí mo máa ń ṣe ni pé níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan, mo máa ń kọ gbogbo iṣẹ́ tí mo ní láti ṣe nínú ìwé mi. Mo máa ń pín wọn sí méjì: àwọn tó ṣe pàtàkì tí mo gbọdọ̀ parí láìsí àníyàn àti àwọn tí ó lè dúró díẹ̀. Lẹ́yìn náà, mo máa ń yàn bí máa ṣe ṣe wọ́n lẹ́sẹẹsẹ. Èyí tí mo máa ṣe ní Monday, èyí tí mo máa ṣe ní Tuesday àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti má ni stress púpọ̀ torí pé mo mọ ohun tí mo fẹ́ ṣe fún ọjọ́ kọ̀ọ̀kan. Mo tún máa ń lo calendar app lórí phone mi láti ṣètò àkókò àti láti fi reminder sí. Nígbà tí iṣẹ́ kan bá tóbi púpọ̀, mo máa ń pín sí àwọn apa kékeré tó rọrùn láti ṣe. Bí àpẹẹrẹ, tí mo bá ní report láti kọ, mo máa ń pín sí different sections bí research, outline, kíkọ àti editing. Mo máa ń ṣe ọ̀kọ̀ọ̀kan lẹ́sẹẹsẹ títí tí gbogbo rẹ̀ á fi parí. Ọ̀nà mìíràn tí mo máa ń gbà ní láti dúró lórí iṣẹ́ kan títí tí n fi parí rẹ̀ dáadáa kí n tó lọ sí èkejì. Èyí máa ń dára jù jù pé kí n máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀ iṣẹ́ tí nǹkan sì lè parí kọ̀ọ̀kan. Láti ṣètò àwọn iṣẹ́ àkànṣe jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì torí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti parí iṣẹ́ ní àkókò tó yẹ.

Bẹ́ẹ̀ni mo ti ṣìná rí lẹ́ẹ̀kan, ó sì jẹ́ ìrírí tó dẹ́rùbà mi gan. Ó ṣẹlẹ̀ ní ọdún mẹ́rin sẹ́yìn nígbà tí mò ń wá ilé ọ̀rẹ́ mi kan ní àdúgbò tí mi ò mọ̀ dáadáa. Mo ti gba àlàyé látọ̀dọ̀ rẹ̀ lórí fóònù ṣùgbọ́n nígbà tí mo dé bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀nà dàbí pé wọ́n jọra wọn. Mo rín káàkiri fún wákàtí kan ṣoṣo, mo sì ń bèrè lọ́wọ́ àwọn ènìyàn nípa ilé náà ṣùgbọ́n kò sí ẹni tó mọ̀ ọ́. Bátírì fóònù mi náà ti fẹ́ kú pẹ̀lú èyí tó jẹ́ kí n bẹ̀rù. Mo ronu pé kí n padà sẹ́yìn ṣùgbọ́n èmi kò tilẹ̀ mọ ọ̀nà tí mo gbà wá. Ní ìparí mo rí obìnrin kan tó ń ta ẹ̀fọ́ mo sì ṣàlàyé ìṣòro mi fún un. Ó jẹ́ ẹni tó dára gan, ó fi ìtọ̀sọ́nà tó péye fún mi títí tí mo fi rí ilé ọ̀rẹ́ mi náà. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gan, inú mi sì dùn pé mo rí ilé náà. Láti ìgbà náà mo ti kọ́ ẹ̀kọ́ láti máa bèrè ìtọ̀sọ́nà kedere ṣáájú kí n tó lọ síbi kankan kì í sì máa charge fóònù mi kún kí bátírì rẹ̀ má ṣe tán lọ́nà. Ìṣìná jẹ́ ìrírí tí kò dùn ṣùgbọ́n ó kọ́ mi ní ǹkan pàtàkì.

Bẹ́ẹ̀ni o, mo máa n bínú gan nígbà tí mo bá wà nínú ọkọ̀, pàápàá tí traffic bá pọ̀. Èyí máa n ṣẹlẹ̀ nígbà gbogbo ní Èkó, pàápàá ní òwúrọ̀ àti ìrọ̀lẹ́ nígbà tí gbogbo ènìyàn ń lọ sí iṣẹ́ àti ìgbà tí wọ́n ń padà lọ sílé. Mo lè dúró nínú go slow fún wákàtí kan tàbí méjì, ọkọ̀ mi sì máa n dùn mí gan. Nígbà mi ì, àwọn awakọ̀ danfo àti ọ̀kadà máa n wakọ̀ ní ọ̀nà tí kò dára, wọ́n máa n rin bo olùsáré, èyí tó máa n mú kí n bínú púpọ̀. O má n dùn mí láti rí bí ǹkan ṣe lè kún tó bẹ́ẹ̀ kí wọ́n má ba tó mú kí ọ̀nà náà wà ní ètò tó dára. Ṣùgbọ́n mo n gbìyànjú láti gbà lè ara nígbà tí mo bá wà nínú traffic. Mo máa n gbọ́ orin tàbí podcast láti jẹ́ kí àkókò náà lọ yára díẹ̀. Nígbà mí ì mo máa n pe ọ̀rẹ́ mi lórí fóònù láti máa ba sọ̀rọ̀, èyí náà máa n rán mi lọ́wọ́. Mo ti kọ́ pé láti bínú kò ní ìyànjú kankan, ó kàn máa ń mú kí ojú omi burú sini. Nítorí náà mo ronú pé ó dára jù láti ní ìfọ̀kànbalẹ̀ kí n sì gbàdúrà kí ìrìnàjò náà parí lẹ́ẹ̀kan kan pẹ̀lú. Mo máa n ronú nípa bí mo ṣe lè yẹra fún traffic. Bo yá láti jáde ní kùtùkùtù si tàbí láti pẹ́ sí ní ọ́fíìsì kí traffic má bá a pọ̀.

Rárá, èmi ò ní ìrọ́ra tó pọ̀ nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn èèyàn, ṣùgbọ́n níbẹ̀ ó máa ń ṣòro díẹ̀ fún mi. Nígbà tí mo kéré, mo máa ń bẹ̀rù láti sọ̀rọ̀ níwájú kíláàsì mi tàbí níwájú ibi tí àwọn èèyàn bá pọ̀ sí. Ọkàn mi máa ń lù kìkì, mo sì máa ń gbàgbé oro tí mo fẹ́ sọ. Ṣùgbọ́n bàyìí, mo ti gbéra jọ púpọ̀ torí mo ti ní àǹfààní láti sọ̀rọ̀ níwájú ènìyàn lẹ́ẹ̀mẹta. Ní iṣẹ́ mi, mo máa ń ṣe presentation fún àwọn oníbàárà, èyí tun rán mi lọ́wọ́ láti ní ìgboyà. Ohun tí mo kọ́ ni pé kí ń múra dáadáa ṣáájú àkókò. Nígbà tí mo bá mọ ohun tí mo fẹ́ sọ dáadáa, ó máa ń rọrùn fún mi láti sọ níwájú àwọn ènìyàn. Mo tún kọ́ láti wo àwọn ènìyàn lójú nígbà tí mo bá ń sọ̀rọ̀, láti dúró ní kíkọ́ tó dára àti láti sọ̀rọ̀ kedere. Nígbà mí, mo sì máa ń ní ìrọ́ra kékeré, ṣùgbọ́n mo máa ń mí ìmìjìnlẹ̀ láti fi ara mi balẹ̀. Díẹ̀díẹ̀, mo ti ní ìgboyà si, èyí tó jẹ́ pé mo lè sọ̀rọ̀ níwájú ẹgbẹ̀ẹgbẹ̀rún ènìyàn láìsí ẹ̀rù púpọ̀. Practice àti experience ni ó ti ràn mí lọ́wọ́ láti bori ìbẹ̀rù yìí.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ tèmi, ó sì jẹ́ Toyota Corolla 2015 model. Mo ra ní ọdún mẹ́ta sẹ́yìn láti ọ̀dọ̀ ẹnì kan tó ti lò ó tẹ́lẹ̀. Ó sì wà ní ipò tó dára, aláwọ̀ silver ni. Mo sì fẹ́ràn rẹ̀ gan, torí pé ó ń ṣiṣẹ́ dáadáa, kò sì ní ìṣòro púpọ̀. Mo máa ń lò ó láti lọ sí iṣẹ́ ní ọjọ́ gbogbo àti láti lọ sọ́jà, àti láti mọ́ ọ bí mo bá fẹ́ jáde lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ọkọ̀ yìí ti ràn mí lọ́wọ́ gan, ó ti mú kí ayé mi rọrùn torí pé nkò ní láti dúró fún danfo tàbí ọ̀kadà mọ́. Mo máa ń tọ́jú rẹ̀ dáadáa, mo máa ń fọ̀ ọ́ ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan. Mo sì máa ń mú lọ sí ilé mechanic láti ṣe servicing ní oṣù mẹ́ta lẹ́ẹ̀kan. Iye owó tí mo máa ń ná lórí maintenance àti epo ti pọ̀ gan báyìí torí pé nǹkan ti gbówo lé lórí lorile ede wá báyìí ṣùgbọ́n ó tún wúlò jù láti má ní ọkọ̀ lọ. Mo ní ète láti ra ọkọ̀ tuntun ní ọjọ́ iwájú, bóyá SUV tàbí crossover, ṣùgbọ́n fún báyìí, Corolla mi wà okay ó sì dára fún mi. Láti ní ọkọ̀ tèmi jẹ́ ìlọsíwájú ńlá nínú ayé mi, ó sì ń fún mi ní freedom àti convenience tí mo nílò.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan. Ìgbàgbọ́ mi ṣe pàtàkì fún mi gan, ó sì jẹ́ apá kan tí ó ṣe ayé mi. Mo máa ń lọ sí ilé ìjọsìn kan tó wà ní tòsí àdúgbò wa, ibi tí mo ti wà láti ìgbà tí mo kéré. Ìdílé wa ló papọ̀, ṣùgbọ́n a sì ń múra dáadáa ní òwúrọ̀ láti lọ sí ilé Ọlọ́run. Mo máa ń lọ sí ilé ìjọsìn kan tó wà ní tòsí àdúgbò wa, ibi tí mo ti wà láti ìgbà tí mo kéré. Ìdílé wa ló papọ̀, ṣùgbọ́n a sì ń múra dáadáa ní òwúrọ̀ láti lọ sí ilé Ọlọ́run. A máa ń kọrin ìyìn, a máa ń gbọ́ ìwàásù, a sì máa ń gbàdúrà papọ̀. Mo fẹ́ràn bí iṣẹ́ Ọlọ́run ṣe máa ń mú kí ara mi balẹ̀ tó sì máa ń fún mi ní agbára tuntun fún ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo tún ní àwọn ọ̀rẹ́ púpọ̀ ní ṣọ́ọ̀ṣì, a sì máa ń bá ara wa sọ̀rọ̀ lẹ́yìn ìsìn. Nígbà míì, a máa ń ní fellowship tàbí ìṣọ́òru ní Friday tí mo sì máa ń lọ síbẹ̀ pẹ̀lú. Ilé ìjọsìn wa tún máa ń ṣètò àwọn pórọ́gírámù bíi ẹ̀kọ́ Bíbélì ní ọ̀sẹ̀ mìíràn, èyí tó máa ń jẹ́ kí a ní ìmọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Lílọ ilé ìjọsìn máa ń ràn mí lọ́wọ́ láti wà ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run, ó sì jẹ́ ìsinmi tó dára fún èmi.

Nígbà tí mo bá wà nínú ìlà, mo máa ń lo àkókò náà fún nǹkan tó wúlò kí n má ba à fi ṣòfò. Ni àkọ́kọ́, mo máa ń wo fóònù mi láti ṣàyẹ̀wò ímeèlì àti ìránṣẹ́. Mo má ń èyí máa ń ran mi lọ́wọ́ láti lè dáhùn ìránṣẹ́ pàtàkì tí mo ti fi sílẹ̀. Mo tún máa ń wo social media díẹ̀ láti mọ ohun tí ó ń ṣẹlẹ̀. Nígbà mi, mo máa ń lo àkókò náà láti ka àwọn articles tàbí news tó wà lórí Internet. Mo ní àwọn subscriptions sí àwọn blogs kan kan nípa a, ẹ́hn, amóhùnmáwòrán àti ayélujára àti àwọn business. Mo sì máa ń ka àwọn posts tuntun wọn. Tí ìlà náà o bá gùn gan, mo lè máa ṣe short videos lórí YouTube tàbí TikTok láti gbádùn ara mi. Nígbà mi ì, mo máa ń wo àwọn ènìyàn tó wà ní àyíká mi, mo sì máa ń ronú nípa wọn. Èyí máa ń fún mi ní àǹfààní láti ṣe planning fún ọjọ́ náà tàbí láti ronú nípa àwọn ìpinnu tí mo nílò láti ṣe. Tí mo má n ní agbára, mo máa ń kọ note díẹ̀ sínú notebook nípa àwọn èrò tí mo ní. Kókó rẹ̀ ni pé kí n má jẹ́ kí àkókò náà ṣòfò bí ó tilẹ̀ jẹ́ pé mo wà nínú ìlà.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo fẹ́ràn láti gbọ́ orin gan. Irú orin tí mo gbọ́ ń dá lórí mood mi àti bí ìrìnàjò náà ṣe jẹ́. Ni òwúrọ̀ nígbà tí mo ń lọ síbi iṣẹ́, mo máa ń gbọ́ gospel music láti múra ọkàn mi fún ọjọ́ náà. Àwọn artists bíi Sinach, Nathaniel Bassey àti Tọ́pẹ́ Àlàbí ni mo fẹ́ràn jù. Orin wọn máa ń mú kí ara mi balẹ̀ ó sì máa ń fún mi ní agbára. Ni ìrọ̀lẹ́ tí mo bá ń lọlé, mo máa ń gbọ́ Afrobeat àti Highlife. Orin wọn máa ń mú kí n jó nínú ọkọ̀ ó sì máa ń mú kí stress ọjọ́ náà lọ. Nígbà mi, mo máa ń gbọ́ podcast pẹ̀lú, pàápàá tí wọ́n bá jẹ́ motivational talk tàbí ẹ́ àwọn ọ̀rọ̀ ìṣòwò. Àwọn yìí máa ń kọ́ mi ní nǹkan tuntun, wọ́n sì máa ń fún mi ní inspiration. Tí traffic bá pọ̀ gan tí mo sì bínú, mo máa ń gbọ́ slow jams tàbí jazz music láti fi ara mi balẹ̀. Nígbà mi, mo máa ń gbọ́ radio station bíi Wazobia àti Cool FM níbi tí wọ́n máa ń ṣe comedy àti láti sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Lápapọ̀, orin àti podcast ti di companion mi nínú ọkọ̀, wọ́n sì máa ń mú kí ìrìnàjò náà dùn síi.

Bẹ́ẹ̀ni, mo mọ díẹ̀ nípa bí a ti ń tún àwọn nǹkan ṣe. Ó sì jẹ́ ǹkan tó ṣe pàtàkì láti mú ayé wa dára sí i. Láti tún ǹkan ṣe túmọ̀ sí pé kí a mú àwọn ohun tí a nílò tán padà wá láti fi ṣe ǹkan tuntun dipo kí a jù won nú. Ní ilé wa ní Nàìjíríà, àwọn ènìyàn máa ń tún plastic bottle ṣe púpọ̀. Wọ́n lè kó wọn jọ, wọ́n sì ta wọ́n sí àwọn ilé iṣẹ́ tó máa ń yọ laárọ̀ tí wọ́n sì máa fi ṣe bottle tuntun tàbí àwọn ohun mìíràn. Èyí dára torí pé plastic kì í bàjẹ́. Tí a bá sì jù ú sínú ọ̀nà, ó máa ń ba ààyè jẹ́. Nígbà mìí àwọn ènìyàn máa ń tún àwọn ìwé àti cardboard ṣe pẹ̀lú. Dipo kí wọ́n jù wọ́nú, wọ́n lè kó wọn sí recycling center níbi tí wọ́n máa yọ wọ́n láti fi ṣe ìwé tuntun. Mo tún ti rí àwọn ènìyàn tó ń tún metal can àti glass bottle ṣe. Nípa lílo wọ́n lẹ́ẹ̀meji tàbí lẹ́ẹ̀mẹta ṣáájú kí a tó jù wọ́nú. A tún máa ń fi àwọn bottles tó tóbi pamọ́ fún omi láti tún ǹkan ṣe ran wa lọ́wọ́ láti dín ìdọ̀tí kú, ó sì mú kí àyíká wa mọ́ dáadáa. Mo gbà pé gbogbo wa ló yẹ ká kópa nínú rẹ̀ láti gba ayé wa là.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti ṣe iṣẹ́ ìtagbangba. Ó sì jẹ́ ǹkan tí mo máa ń ṣe lẹ́ẹ̀koọ̀kan. Iṣẹ́ ìtagbangba túmọ̀ sí àwọn exercise níta bíi sísáré, rírìn tàbí ṣíṣe eré ìdárayá. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó máa ń fún mi ní àǹfààní láti jáde kúrò nínú ilé àti láti gba afẹ́fẹ́ ọ̀tún kí n sì o sún orùn tí ó kan ara mi. Ni ọjọ́ Sunday òwúrọ̀, mo máa ń lọ sáré ní pápá kan, ibi náà tutù gan ní òwúrọ̀. Àwọn igi wà níbẹ̀ pẹ̀lú, èyí tó máa ń mú kí ó dára. Mo máa ń sáré fún ọgbọ̀n ìṣẹ́jú tàbí ogójì. Lẹ́yìn náà, mo máa dúró láti sinmi díẹ̀ kí n sì máa wò bí àwọn èèyàn mìíràn ṣe ń ṣe exercise tí wọn. Nígbà mìí, mo máa ń mú àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ lọ gbá bọ́ọ̀lù ní ọjọ́ Saturday. A máa ń lọ sí pápá kan a sì máa ń ṣeré títí di ìrọ̀lẹ́. Èyí máa ń jẹ́ ìdùnnú fún mi. Ó sì fún mi àǹfààní láti socialize. Mo tún fẹ́ràn láti rìn nígbà àìrìí. Nígbà tí ojú ọjọ́ bá dára, mo máa ń rìn àyíká àdúgbò wa tàbí kí n lọ sí ìbòmín. Iṣẹ́ ìtagbangba dára jù láti wà nínú gym lọ nígbà mí torí pé ó máa ń fún mi ní freedom àti connection pẹ̀lú nature. Ó tì máa ń fún mi ní vitamin D látàríi òòrùn, èyí tó dára fún ìlera.

Ṣíṣètò owó ìṣe jẹ́ ǹkan tó ṣòro diẹ. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti ṣe dáadáa kí owó náà má bà tán ṣáájú tí òfìyọ̀ ṣe parí. Ni àkọ́kọ́, mo máa ń nígbà tí mo bá gba owó ìṣe, mo máa ń pin sí àwọn apá oríṣiríṣi. Apá àkọ́kọ́ ni owó tí mo gbọ́dọ̀ ná bíi owó ilé, owó iná, owó omi àti owó epo. Mo máa ń dá àwọn wọ̀nyí sọ́tọ̀ káàkiri torí pé wọ́n ṣe pàtàkì. Lẹ́yìn náà, mo máa ń fi owó díẹ̀ pamọ́ fún ohun emergency. Èyí tó jẹ́ owó tó ní tí mi ò ní fọ́wọ kàn. Àyàfi tí ìṣòro bá ṣẹlẹ̀ lójijì bíi ààrùn tàbí ǹkan tí ó bàjẹ́ nílé. Mo máa ń fi bíi ten to fifteen percent owó ìṣe mi pamọ́ fún èyí. Mo tún máa ń fi owó ìṣe ránṣẹ́ sílé fún àwọn òbí mi ní oṣù kọ̀ọ̀kan torí pé wọ́n ṣe àtìlẹ́yìn fún mi gan. Owó tó kù lẹ́yìn gbogbo è ni mo máa ń fún àwọn ǹkan tí mo fẹ́ bíi boya mo fẹ́ ra aṣọ tuntun tàbí tí mo fẹ́ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n mo máa ń ṣọ́ra láti má na owó púpọ̀ ju owó tó yẹ lọ. Mo tún ń kó owó kọ̀ọ̀kan tí mo ní sínú nótebook kékeré kan. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti mọ ibi tí mo ná owó dé àti ǹkan tí mo fi owó náà ṣe. Lápapọ̀, ẹ́ ṣíṣètò owó ìṣe àti discipline máa ń ràn mí lọ́wọ́ láti ṣètò owó mi dáadáa.